Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ìpàdé lórí fóònù ju ki a máa lọ káàkiri pé a fẹ́ ṣèpàdé. Ọ̀yà idi tí mo fi fẹ́ràn ìpàdé orí fóònù ni pé kí a bá ń ṣe ìpàdé náà, èèyàn lè ní nǹkan mìíràn tí à ń ṣe, èèyàn lè, èèyàn lè rántí nǹkan tí eeyan ṣe ní ìpàdé nítorí náà, nítorí pé èèyàn lè rí àwọn ohun ta tí sọ lórí fóònù, èèyàn lè padà sí pé kí eeyan wọ nǹkan ta tí ṣe kọjá.

Tí èmi àti oníbàárà mi bá ní ọ̀rọ̀, ìgbà mìíràn ó máa ń jẹ́ orí fóònù láti máa ń sọ̀rọ̀, ìgbà mìíràn a lè máa ríra wa súùjú. Ta bá ń sọ̀rọ̀, mo máa ń fẹ́ gbọ́ ohun tí oníbàárà mi ni láti sọ. Tí ó bá dè jẹ́ ohun tó jẹ́ pé ó lòdì sí nǹkan tí mò ń ṣe bíi ǹnkan tí mò ní, ìgbàgbo ni màá jẹ́ kó mọ̀ pé báyì ni ó ṣe jẹ́ o. Mi ò ní fìkànrá sọ fun, màá sọ fun ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé báyì, báyì ni ó ṣe jẹ́, kò ń ṣe bí ìwọ ṣe rò ó. Ṣùgbọ́n o ní àwọn oníbàárà kan tó lágidi, nítorí náà tí ó bá ti jẹ́ iru àwọn ènìyàn beyen èyán kan máa dákẹ́ fún wọn ni. Kí yan bá lè ní àwọn oníbàárà, ko ma wa di pé ìjà yẹn ló máa wa fa kí oníbàárà dínkù.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò nítorí tí mo bá rí pé, ẹni báyìí nílò ìrànlọ́wọ́ ní àkókò báyìí, ìru àwọn àkókò yẹn ni wọ́n fẹ́ràn láti rọ àwọn eeyàn lọ́wọ́ jù nítorí ó jẹ́ ìgbà tí wọ́n nílò rẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdáni mo ní àwọn eré kan tí mo ń ṣe ní orí fóònù mi. Mo dẹ̀ ní àwọn kan tí ó jẹ́ bí paper tí máa mọ fi ṣe eré irú tí mi bá ní iṣẹ́ tí mò ń ṣe tó jẹ́ àkókò tí mo wà tí mo kò wà tí kò dẹ̀ sí iṣẹ́ tí mò ń ṣe. Mo máa ń fa àkókò yẹn ṣe eré lẹ́ẹ̀kan.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni fóònù mi máa ń gbóná nítorí ó ní iṣẹ́ púpọ̀ tí ó ń ṣe. Ó dẹ̀ ní, ẹm, ẹm, ààyè tó wà ní orí fóònù kò gbé àdúru gbogbo iṣẹ́ tí ó pọ̀ tí mò ń ṣe lórí fóònù mi. Nítorí náà ó máa ń jẹ́ kó gbóná ní pàtó nígbà tí mo bá ń gbá àwọn game kan tó lágbára lórí fóònù mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ àwọn oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera bíi ẹ̀fọ́. Ó ní àwọn ẹ̀fọ́ kan tó jẹ́ pé tí a bá jẹ ẹ́, ó máa ń mú eeyàn lára da, ó máa ń bá yàn tún àwọn nǹkan tí ó da nínú yàn ṣe. Ó dẹ̀ ní àwọn nǹkan tó máa ń fọ inú ìyàn, ó máa fọ gbogbo dọ̀tí àwọn oúnjẹ, dọ̀tí tí àti jẹ ó máa fọ dànù, ìyàn máa yá ní.

Kò sí etígbọ́ tí èmi ò kí ń lò. Nítorí mi wón ń lo ohun tó ń pé ní Airpod, mo ń lo headset, mo ń lo earpiece, mo máa ń lo ki lo n pe, bluetooth speaker. Gbogbo ohun etígbọ́, ohun tó mọ fún mí gbọ́ orin, fi n gbá call, gbogbo ẹ ni mó máa ń lò.

O ní, eeh, ọ̀nà púpọ̀ tí mo fi máa ń gbádùn ara mi. Tí mo bá fẹ́ gbádùn ara mi nígbà mi, màá lọ ra nǹkan jẹ, màá lọ ra nǹkan tó, tí mo mọ̀ pé, à, kí nì yi tí ń wù mí jẹ fún, fún ọjọ́ tó ti pẹ́ ò, màá lọ ra, màá jẹ. Tàbí tí ń gbéra mi jáde lọ sí ibi tí màá ti lọ wẹ̀ nínú odò. Irú àwọn nǹkan bẹ́yen ni ó máa ń jẹ́ ohun ìgbádùn.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjọ̀ nítorí, àgbàlá òjọ̀ jẹ́ ǹkan tó jẹ́ ohun pàtàkì tó yẹ kí ẹ̀yàn ní. Nítorí ti òjọ̀ bá ń rọ̀, tí àgbàrá dẹ ìwà, ẹ̀yàn gbọdọ̀ ní ibi tí àgbàrá yẹn le gbà kọjá, kí wọ́n ba à lè fa wàhálà sí ilé àti ohun tí ẹ̀yàn ní láyé.